Èmi ò tíì lọ kọ́ báyìí. Mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ní ọkọ̀ ni, mi ò lérò pé màá le máa fọ́funra mi. Nítorí pé lákọ̀ọ̀kan náà, ọkọ̀ kì í ṣe nǹkan gẹ́gẹ́ bí ìróte mi o. Mi ò lérò pé ó jẹ́ ǹkan tó jẹ́ pé obìnrin máa fọ̀. Obìnrin ṣi ni mí. Nítorí náà, mi ò lérò pé màá máa fọ ọkọ̀ tó bá jẹ́ pé mo ní. Ṣùgbọ́n màá máa gbé lọ sí ilé àwọn olùbání fọ ọkọ̀ tí eyan ó sì sanwó fún wọn kí wọ́n fọ̀. À iìgbà tí eyan o sì tún máa fọ náà, ó tún ní ṣe pẹ̀lú ìru asiko tẹ́ eyan ba wá. Tó bá je asikò ẹrun, tí gbogbo erúkú ò ti máa kú sí, a máa fọ ọ́ bóyá bí ẹ́kàn, abi ẹ́mẹ́jì lọ́sẹ̀. Ṣùgbọ́n tó bá je asikò ojo ti gbogbo ẹrofọ̀ tó máa ṣe sí gbogbo ara rẹ̀, a máa tó bí ẹmẹ́ta lọ́sẹ̀. Nítorí àwọn ìdọ̀tí ẹrofọ̀ amọ̀ àti gbogbo omi ìdọ̀tí tí ó ti ma ṣe sí lára lásìkò òjò. Nítorí náà-- ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà ká bá tún wọ̀ bá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jọ bá rọ, omi òjò náà tí wọ́n bá gbè sí ibi tó jọ ti ń rùn, omi òjò náà lè ṣánù. Ó san àwọn ìdọ̀tí ẹranko rú. Ìyẹn ó sì dún i owó àti ìwà láti fi ṣe láti fi fọ̀. Ìyẹn tún lè dínkù nítorí náà. Ọ̀dà tó bá jẹ́ pé mo lọ́kọ gan-an lásìkò òjò, bí ẹ́mẹ́jì abẹ́mẹ́kùn lọ́sẹ̀, èmi máa máa fọ̀. Nítorí òjò a máa bá mi ṣọ̀ dáhùn.

Mi ò mọ kẹ̀kẹ́ gùn rárá. Mo máa ń rí gẹ́gẹ́ bí erépá áti ǹnkan tó lè ṣe ní leṣẹ́. Mo rántí níwọ̀n bí ọdún mọ́kànlá sẹ́yìn, sì méjìlá táyé èmi àti àwọn àbúrò mi pẹ̀lú bàbá wa dákó lọ sí ilé tuntun. Lágbègbè náà alawọn ọmọ tán ní kẹ̀kẹ́. Wọ́n gbé kẹ̀kẹ́ náà wá lé wa láti fi bá wa ṣeré. Kódà àwọn àbúrò mi kọ bó ṣe ń wa kẹ̀kẹ́, èmi nìkan ni mi ò mọ̀ ọ́n wá nítorí èru a máa bà mí. Mo máa ṣe bi ení pé mo máa ṣubú lórí ẹ̀ nítorí nà ni mi ò ṣe mọ́o wá títi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ́, kí a máa pàrọ̀ owú mi láti mọ̀ wá. Ṣùgbọ́n ìbẹ̀rù jẹ́, bẹ̀rù pé kí ń máa ṣubú kí ń má farapa kò jẹ́ kí ń mọ̀ kẹ̀kẹ́ wá tí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ́. Sugbon mi léro pé ó ti kọjá fún mi láti kọ́ bí wó n ṣe ń wa kẹ̀kẹ́. Ìgbà tí mo kéré jù báyìí lọ̀ye kí n tí kọ. Ìgbà tí mi ò sì ti rí kọ́ nígbà náà. Ni igbá gbọ́ kó ti pọ̀, mi ò tún lè kó bó ṣe ń wa kẹ̀kẹ́ mọ́ nísinsìnyí torí, ẹ́ẹ́, kò ṣáayè mo. Ìṣe, bùkátà, owó ta ń wá kò lè jẹ́ kí ayé ẹyọ fún mi mọ́ lá ti so pé mo fẹ́ máa kọ́ kẹ̀kẹ́ ni tàí.

Èmi kò ni mọ ma n yan àwọn alábàásisẹ́ pọ̀. A mọ ọ̀gá ilé iṣẹ́, iṣẹ́ wọn ni láti kó wajọ láti yan àwọn tí a máa bá ṣiṣẹ́. Ìṣe mi ò pàpọ̀ mọ́ pé ká máa yan àwọn alábàásisẹ́ pọ̀ rárá torí èmi kọ̀ ni mo wá nípo láti yan wọn.

Lọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá lo nǹkan ẹ̀rọ ayélujára, Íńtánẹ́ẹ̀tì, láti fi wo àwọn ọ̀nà àbáyọ̀ tí mo lè gbé àwọn ìṣòro mìíràn gbà lẹ́nu iṣẹ́. Ní àpẹẹrẹ, bá ṣe lè bá àwọn olùbanirájà sọ̀rọ̀ ní ọ̀nà tí ó níì dá biẹni pé a ń pa wọ́n láṣẹ láti ra nǹkan táǹtà, a sì bá wọn sọ. Nítorí o jẹ́ pé wọn ò ní rí níbí pé à ń pàṣẹ fún wọn, à bá fẹ́ má wọ̀n ní pàtìpà láti ra ọjà irú àwọn nǹkan bẹ́yẹ̀n, mo máa wò lóri ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. Ní gbà mìíràn náà sì ni mo máa ń lọ bèrè lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀gá sí irú wàyí ní ilé iṣẹ́. Nítorí pé àwọn ti ní ìrírí nídi iṣẹ́ ì jùwá lọ. Nítorí náà tí mo bá ní ǹkan tó rú mi lójú àbí tí òye mi tó, ọwọ́ wọn ni mo ti máa ń bèrè, wọn a sì tọ̀ wá sọ́nà. Bá ti ṣe ń ṣe, bí wọ́n bá ṣe ń sọ fún mi ni mo máa ń kọ ọ́ sílẹ̀ inú ìwé kí n má lè gbà bí abẹ́ kí n gbé ohun sílẹ̀, kí n gbé ohun wọ́n sílẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, un o sì lọ gbọ́. Tí ó bá yá, àbí lásìkò tí mo bá nílò rẹ̀. Oríṣìíríṣìí ìṣòro ni a máa ń kọjú lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé èèyàn ò lè yanjú rẹ̀ tán fún rara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Ó nílò láti lọ bèrè lọ́wọ́ àwọn tó ti ṣáájú rẹ̀ wà níbí iṣẹ́ tí wọ́n ti ní ìrírí àti tí wọ́n ti ṣiṣẹ́ ṣáájú rẹ̀. Irú wọ́n ló máa ń tọ́ni sọ́nà, tàwọn ọ̀gá. Ṣùgbọ́n àwọn igbà mìíràn wà wà tó jẹ́ pé èèyàn ò ní fẹ́ dà wọ́n láàmú. Nítorí ẹ ni Íńtánẹ́ẹ̀tì ṣe wà, a lè bèrè lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí ayé ti dà ayélujára. Íńtánẹ́ẹ̀tì ò sì ṣàlàyé fún ẹ bi o ṣe ṣé tí ó ye ni yékéyéke.

Máa lọ sóde lọ́pọ̀lọ̀pọ̀ ìgbà. Kílè jẹ́ pé mi òun ṣe ẹni tó kúndùn kó máa lọ sóde. Ípàtàkì sì kí ó bá fi bẹ́ẹ̀ so tí mo fi lè fún ẹni tó ń ṣe nǹkan, àbí pé owó tí wọ́n fi ra ẹ̀bùn dání. Tí ó bá ti fẹ bẹ́ẹ̀ sí i láwọ̀ kò kí ń mú mi lọ. Ṣùgbọ́n lọ́pọ̀lọ̀pọ̀ ìgbà àwọn òde mìíràn gan wọ́n kàn fẹ́ kí èyàn yọ jù ni, kí ó ṣe torí kí wọn lè fún wọn lọ́wọ́ àbí fún wọn lẹ́bùn ni wọ́n ṣe pè ni lóde. Nítorí ẹni Yorùbá ṣe máa sọ pé "èèyàn laṣọ ènìyàn". Lákìíké bí ẹni tó ń ṣe nǹkan ayẹyẹ bá ṣe ń rà àwọn èèyàn tó pílẹ̀yìn rẹ̀ tí wọ́n jókòó, tí wọ́n dúró ti inú rẹ̀ yóò máa dùn gidi gan ni. Nítorí náà, mo máa ń lọ sóde lẹ́ẹ̀kan ọ̀kan láwọn ìgbà tó bá jẹ́ pé ibè náà ó jìnà. Ǹgbà kan rí mo ti lọ sóde tó jìnà nílùú Èkìtì, àh ìlú Òǹdó ni. Ǹjọ́ náà, ọ̀kan nínú àwọn ọ̀gáa wa níbi iṣẹ́ ló ṣe òkú bàbá rẹ̀ tó sì pè wa lọ níbi iṣẹ́ kódà. Wọ́n gbẹ́ ọkọ̀ sílẹ̀ fún wa tó gbé wa lọ gbé wa bọ̀. Ìrìn àjò náà pẹ́ gan ni. Ó sì jẹ́ kí ara ro mi kódà alẹ́ bí aago mẹ́sàn án pátápátá la tó dé lọ́jọ́ náà lọ́hùn. Ṣùgbọ́n mo gbádùn rẹ̀ ká máa pàrọ̀. Ìyàwó ọ̀gáa wa náà bá ṣe ti dé bẹ̀ lọ ti ń fò ṣe wá lálejò oríṣiríṣi. Ó gun ìyàn, ó fún wa lọ́tí ẹlẹ́rìndòdò, ó fún wa lórí oríṣiríṣi oúnjẹ kódà ó pọ̀n wá lé gidi gan ni. Àwa náà sì ràn lọ́wọ́ láti bá gbé oúnjẹ fún àwọn èèyàn mi tópé lóde. Kódà a tún jó lórí lójú agbo àsì yà fọ́tò. Ṣùgbọ́n mo sọ lọ́jọ́ náà pé tí kì í bá ṣe pé ọ̀gáa wa yẹn jẹ́ èèyàn dáadáa sí mi ni mi ò lè lọ sí ibi tó jìnà tó tòó bẹ nítorí a ìrìnàjò tó jìn gbá ni láti ìlú Èkó lọ sí ìlú Òǹdó. Tà lọ lọ́jọ́ náà, tà sì padà lọ́jọ́ náà. Bí aago mẹ́wàá alẹ́ ni mo tó délé níjọ́ náà lọ́hùn. Ǹgbà tí mo sì máa délé, a! Ǹṣe ni gbogbo ara wò mí lọ́jọ́ kejì, tara ara ro mi kódà mi ò lè dìde ṣe nǹkan kan lọ́jọ́ kejì. Mọ́tò wa tó tún wà ni ó tún wá bàjẹ́ kékeré s'árín ọ̀nà. Ó tún níbi kan tá a tún ti pàdé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Ibi náà sì jẹ́ inú igbó. Gbogbo wa làsì mo bí ètò abọ́ orílẹ̀-èdè wa ṣe rí. Táwọn gbọ́mọgbọ́mọ ń ká kákakiri inú igbó tá ń jí àwọn èèyàn gbé lọ sínú igbó. Gbogbo àwọn èrò tó rò ó tó ń wá sọ́kàn mi nìyẹn nígbà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ náà ṣẹlẹ̀ nínú igbó náà. Aya mi já gan èrú sí bàmí kódà mo pe ìwọ olóhùn ṣe bí wọ́n ó ṣe kú rè, ṣe bí wọ́n ó ṣe jí mi gbé lọ rẹ̀. Nítorí náà ni mi ò ṣe kí ń fẹ́ lọ sí ìrìn àjò tó bá jìnà. Nítorí mi fẹ́ fẹ́mi wẹ́ ara mi wẹ́wu.

Irun gbọ̀n, irun gbọ̀n. Irun gbọ̀n jẹ́ ń ti a fi máa ń dá àwọn ọkùnrin mọ̀. Àwọn ọkùnrin ló máa ń ní irun gbọ̀n. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn, nítorí àwọn àìlera ara kọ̀ọ̀kan tó obìnrin máa ń ní, ó máa ń jẹ́ kí ó dàbí ẹni pé àwọn irun kan kan jáde ní ìjàbo ẹ̀yàn. Bótí i jẹ́ pé kò lè pọ̀ bí i tọkùnrin. Lékọ̀ọ̀kan máa ń rí irun kankan méjì mẹ́ta ní ìjàbon tí mo ṣi máa ń fà á já. Nítorí ná, mo máa ń ní irun gbọ̀n lẹ́ẹ̀kọ̀kan. Aìlera yìí to fi wa jẹ́ pé obìnrin ní irun gbọ̀n, ò jẹ́ oun tó ń bá ni lọ́kàn jẹ́ gidi ni. Nítorí ò dáwọ́ ọmọ bíbi dúró. Ko ni jẹ́ kí eeyan ro yún ní lásìkò. Ǹkan sì ní òun tí ó ń jẹ́ banújẹ́ ọ̀kan fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí àìlera yìí ni baálé mi fi ń bu mi lẹ́nu jọ́ mẹ́ta yìí. Kò ṣe pé irun gbọ̀n ni àìlera yìí máa ń jẹ́ kí a ó ní. Ó tún máa ń jẹ́ kí a ò sanra, kó dáa. Kò sì bí oúnjẹ tí a ò ṣe ń jẹ ṣé lè kere tó. Èèyàn á sá sanra láì ṣe pé ó fẹ́. Ṣíṣanra yìí dẹ̀ ni wọ́n sì ti fi ń bu mi lẹ́nu jọ́ mẹ́ta yìí. Bí kọ́ pé mi lábà tí alapa. Wọ́n ni mo ti sanra jù. Ò jẹ́ oun tó ń bá mi lọ́kàn jẹ́ gan ni. Ṣùgbọ́n mi ò ní jẹ́ kó dá mi dúró ní tí mo fẹ́ ṣe pẹ̀lú igbe ṣe ayé mi. Nítòótọ́ mo lérò pé mo ní gbagbon pe ọlọ́run yo ṣe ọmọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa èèyàn náà, á ní láti gbìyànjú. Ka wá ọkàn ṣe jí. Tí a bá ti ní ohun tó ń dáni láàmú nínú ara, ka wá bá ṣe tọ́jú rẹ̀. Ka ìṣọ́na àbá àìlera náà kó má sọnì dàgan ojo alẹ́.

Mo nígbàgbọ́ pé gẹ́gẹ́ bí ẹni tó ní àìlera lára, ohun ń kó ohun tí wọ́n bá fún mi ní ile iwọsàn ni àbí nílé alágbo. Ó yẹ láti máa mú nítorí a mọ bí ọlọ́run ṣe lè gba àdúrà ẹyan gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti oke wa gbàdúrà ẹni nípasẹ̀ àwọn òògùn yìí tí àwọn ènìyàn ṣe. Yálà, bó jẹ́ òògùn tí ìmọ̀ sáyẹ́nsì ni àbí ewé àtẹ́gùn. Ọlọ́run ti pèsè pé ká fi ṣẹ́ ara wa lórẹ, ká fi gbọ́ gbogbo àìlera tó bá ń dà wá láàmú láago ara. Yálà bo je aileera iba ni, àbí ti airomobi ènìyàn náà lo lorun o lo láti fi ṣe gbogbo àwọn nǹkan yìí. Mo sì nígbàgbọ́ pé láìpẹ́ láéjì náà, Ọlọ́run a gbàdúrà mi, máa rọ̀mọ́ gbejo, máa finu ṣóyun, máa sì fẹyìngbomọ́pọn lágbára ele dua. Nítorí náà, gbogbo ohun tó bá gba ni mo máa fún un. Mi ò ní jẹ́ kó ta yọ́ mi, mi ò sì ní jẹ́ kí ń tẹ́ni kẹ́ni sọ dà mí dúró. Màá gbìyànjú, mo sì nígbàgbọ́ pé Ọlọ́run ó gba ìyànjú mi, yóò dà mí lóhùn láìpẹ́ láji náà. Gbogbo ele, ah! Padà fi ohun afi sẹ́yìn te egun aláré ń fi aṣọ ni eyinwa ọlá fún mi. Kó ni pẹ́ kó ni jìnnà, èdùmare á fọ́mọkẹ́ mi. Ilé tí mo sì ti nílẹ̀ náà kò ní ṣàìsàn, kò ní yànkú, yóò sì lọ́wọ́ rẹ̀ leyín.

Mo ti lọ sí ilé ìjọsìn rí lawon ìgbà kan. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ará ilé ìjọsìn, ohun tí mo mọ̀ ní pàtàkì jùlọ àwọn aṣáájú ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tó ń fẹ́ ni pé kí ẹ mú owó wá, kí ẹ wá fi ṣáájú ọ, àbí kí ẹ mú owó ọ̀dà mẹ́wàá wá kí wọ́n lè ríi ná. Kò kí ń ṣe pé wọn, wọn, wọn, wọn ní fẹ́ àwọn tó ń jọ́sìn lẹ́yìn wọn lọ títí bẹ́ẹ̀. Nítorí náà láti bí ọdún mélòó kan sẹ́yìn, mo sinmi láti máa lọ sí ilé ìjọsìn, mi kì í lọ sí ilé ìjọsìn mọ́ rárá. Àwọn òfin mìíràn táwọn ará ilé ìjọsìn àwọn aṣíwájú ẹ̀sìn máa ń ká fún yan. Àwọn òfin ohun mìíràn gan an sì nínú ìwé mímọ́. Ṣùgbọ́n wọ́n á máa túmọ̀ àwọn ìwé mímọ́ yìí síye bí wọ́n bá ṣe fẹ́. Wón gbàgbé wipá awa náà ń ka àwọn iwe yìí, à ṣí nrí ohun tí wọ́n kọ́ síbẹ̀. Nítorí náà gbogbo lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tí wọ́n ń sọ àti ohun tí wọ́n ń jẹ ní àwọn ilé ìjọsìn yí kò n ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí. Nítorí náà ni mo ṣe ń jókòó sílé mi. Tí mo bá fẹ́ gbàdúrà, màá gbàdúrà sọ Ọlọ́run ní kọ́rọ̀ yàrá mi. Eléyìí tí mo ní gbagbọ́ pé, à dá mi lóhun á gohun ẹbẹ̀ mi. À nú omijẹ́ ojú mi nù lọ́jọ́ kan. Bí èèyàn bá lọ sọ́dọ̀ àwọn olú, àwọn aṣíwájú ilé ìjọsìn, aṣíwájú ẹ̀sìn, bó bá gbé ṣòro lọ, wọ́n ò ní nǹkan tí lọ́pọ̀lọpọ̀ ìgbà kí wọ́n ni tí wọ́n fẹ́ bá èèyàn ṣe sí ṣòro rẹ̀. Wọn á kàn máa pàrọ̀ gbówó lọ́wọ́ èèyàn ni. Wọn á máa ní kí èèyàn mú owó wá kó ra gbá kó ra wò, kó gba wẹ̀ kó ṣe gbá kó ṣe báyìí. Gbogbo ohun tí wọ́n bá máa sọ, a nílò pẹ̀lú owó ṣáá ni. Owó ni wọ́n fẹ́ gbà. Kò kí ń ṣe pé wọn, wọn, wọn fẹ́ tiraka láti bá èèyàn fàdúrà jágùn láti tán ṣòro tí o ní tọ̀hún bá ń kojú. Nítorí náà mo tẹ́mi lórún kí n kí Ṣ'ọ́lọ́run ní kọ́rọ̀ yàrá mi tí mo sì mọ̀ pé èduà ó gbọ̀ ohun ẹ̀bẹ̀ mi láìpẹ́ láì jìnnà. Gbogbo ohun to ń bà mí nínú jẹ́ lélédùà yóò ṣe. Mo mọ̀ pé mi ò ní bá bàyí lọ.

Ní gb- nígbà nipa ipa ìgbà láàárín àwọn ẹlẹgbẹ́ mi, tí mò bá fẹ́ sọ̀rọ̀ ní patàkì julọ, ó níí ṣe pẹ̀lú ohun tí a bá ń sọ, ah àbí n ta bá ń jíróro lé lori nígbà náà, òun ni màá fi mọ ohun tí mò fẹ́ sọ. Ṣùgbọ́n ní okọ́kọ́ náà, mi ò kí n bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀ bí pé mò ń bọ̀mode sọ̀rọ̀. Mi ò fẹ́ràn láti máa rín wọ́n fín. Mò fẹ́ pọ́n wọ́n lé. Gẹ́gẹ́ bí àpọ̀n lé tó yẹ fún oníkálukú, tó yẹ fún ọmọlúwàbí. Bí èyàn ò bá yájú sí mi, èmi kì í yájú síyan Mi kì í kọ́kọ́ ṣẹ́ke eebu síyan. Ṣùgbọ́n teyàn bá kọ́kọ́ yájú sí mi i, àbí tó lérò pòun lè febọ ara bumì, èmi ò ní dákẹ́ o. Èmi náà o ṣọ gbogbo ohun tó wa lọ́kàn mi fún ni. Ta bá tún wá rí pé, bóyá èyàn ṣì yájú sí mi tí mò ń dákẹ́ àbó febu ara bumì tí mò dákẹ́, mò ti sọ oríṣiríṣi lọ́kàn mi sọ́nì toun. Ṣùgbọ́n bóyá mo wọ̀ pé kí nkan o mọ́ bà báàjẹ́ ju bí ó ṣe yẹ lọ, ni mò ṣe rò pé kí n dákẹ́ lọ́ nígbà mìíràn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà gpan, tí èyàn bá sọ̀rọ̀ sí mi ní bí mi ò ṣe fẹ́, èmi náà a sọ fun bí ó ṣe ní fẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kì í jẹun l'òwúrò, oúnjẹ àárọ̀ kò ṣe pé mi ò ní fẹ́ láti máa jẹ. Ṣùgbọ́n láti ìgbà tó ti di pé a ti rí àìlera nínú ara tó ń jẹ́ kí n máa sanra. Nítorí náà ni mo ṣe ti fi àkókò sí oúnjẹ tí mò ń jẹ. Lopọ̀lọpọ̀ ìgbà ago méjì, ago mẹ́ta ni mo tó máa ń jẹun. Ọjọ́ tó bá yá mi láti jẹun jù ni mo máa jẹun lágo méjìlá, àbágo mọ́kànlá. Ṣùgbọ́n bi mo ṣe ń ṣe gbogbo elé yi náà tò ó dàbí ẹni pé emi àti ẹ̀ní tá jọ ń gbé. Kò rí gbìyànjú mi rara. Ó rí mi níri pé alájẹun-jù ni mí. Ó rí mi níri wọ̀ bíà. Nítorí náà ló fi le lánu láti máa fi ebu ara bú mi lójoojúmọ́. Ṣùgbọ́n bo ti lè jẹ pé ó dùn mi gan-an ni. Nítorí mi ò rò pé ẹni tí èmi àti ẹ̀ jọ ń gbé, ó yẹ kó máa tùn-ún fi ń kọn ton dùn mi lọ́kàn máa bú mi. Ṣùgbọ́n ta bá tún ni ká tún dàaro ní dà kejì, ọmọ ènìyàn lọ́mọ ènìyàn máa jẹ́. Wọn ò ṣe finútán jù. Ẹni tó bá rò pé èèyàn ti ẹ̀ rí ó finútán, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ni ó padà lọ gbẹ̀yìn bẹ bọ jẹ́ fún won. Nítorí náà, bo ti lè jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ sí mi ń dùn mí. Ṣùgbọ́n tí n bá tún ní kí n tún dàaro, iṣẹ́ ọmọ ẹ̀da adamọ́ ni yen bí wọ́n ṣe máa ń ṣe niyẹn. Ibi ojú egbò eyan gan gan, won máa ń fẹ́ràn láti máa buyọ̀ sí ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo ti pinu lọ́kàn mi, bí mo ṣe fẹ́ ṣe ń kàn mi, èmi ló yẹ. Mi ò ní fi iya je ra mi mọ́ lọ́mọ. Mo sì ń tẹ̀síwájú. Mo máa jẹun lásìkò ti ebí bá pa mí. Ẹni tó bá wu kó sọ pé mo sanra jù. Ẹnu wọn ló fi ń sọ̀rọ̀. Oun tó bá wu mi ni mo máa jẹ. Oun tó bá wu mi jẹ, màá jẹ lásìkò tó wu mi. Torí mi ò ní jẹ́ kí èèyàn wá sọ mí di ẹni tí ri ronù padà gba ado lára re àbí tẹni tó padà ronú tó lọ kú tó pokùn so tó pá rẹ dànù. Mi ò ní jẹ́ kí ẹ̀yàn kankan sọ mí dàbí ẹ. Nítorí náà láti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ, oun tó bá wu mi ni mo máa jẹ lásìkò tó bá wu mi. Kòsì si n tẹ́nìkẹ́ní lè ṣe.

Má ṣáálẹ́ àkọ́kọ́ náà, ohun tí mo má kọ́kọ́ ṣe náà ni pé mo fẹ́ sùn. Ṣùgbọ́n níbi tí àìlera ara mi dé, mi ò kí ń ro orun sùn lásìkò. Ó má ń le fún mi gán-an ni kí n tó ro orun sùn. Nítorí náà lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, n kọ̀ má jókòó ni títí di wákàtí tó ro orun bá tó dé, torí kò sí n tí mo fẹ́ ṣe sí i. Orun a lè sùn lásìkò. Oúnjẹ mi ò lè jẹ bó bá ṣe hun mi. Ṣùgbọ́n ojoojúmọ́ lọ fi ń bú mi pé mo jẹun ju. Ojoojúmọ́ lọ fi ń bú mi pé mo sanra ju, bí pé mo sanra jẹ́gbẹ́ lọ. Kòi n sẹ́ pé bóyá mo sanra bẹ́yẹn náà, a sá ra àwọn èèyàn tó sanra ju mi lọ. Ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó jẹ́ pé kò sí bó ṣe lè ṣe é tó, wọ́n ò ní rí gbogbo igbiyanjú ẹ. Ohun tó bá hun wọn láti rí ni wọ́n máa rí. Mi ò ṣe kò sí ohun tí mo fẹ́ ṣe sí i nítorí mi ò lè para mi nítorí ẹnì kankan. Nítorí náà, òrun ò kí ń ṣe ohun tí mo má ń tètè rí sùn rárá. Mò máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà máa tún dijú, máa dùbúlẹ̀ síbi tí mo bá wà sórí ìbùsùn mi wípé kí n lè tètè ro orun sùn. Ṣùgbọ́n òhun ò ní wà. Nítorí ẹ lọ fi jẹ́ pé lọ́pọ̀ ìgbà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni mo máa ń bá ṣeré, mo máa ń bá a sọ̀rọ̀, mo máa ń tẹ̀. Mi í ni para mi, kò sọ́n tẹ́nìkẹ́ni lè sọ mío ni para mi.

Mi ò mọ̀ n tí wọ́n ń pè le ẹrọ ìdàkẹ́jẹ́ o, ṣùgbọ́n bó ṣe ti dá orúkọ rẹ̀ fún mi nísìnyí, à kóbá sì wù mí kí n mọ̀ tán pé bẹ́ẹ̀ kí n sì mọ ohun tí wọ́n fi ń ṣe gan pẹ̀lú. Nítorí bó ṣe bí orúkọ rẹ̀ tó ṣe pé fún mi pé ẹ̀rọ ìdàkẹ́jẹ́, mò ń lérò pé a jẹ́ ohun tó máa wúlò fún mi ní ọ̀nà tó da. Ṣùgbọ́n mi ò tíì lò ó rí, kó dà mí ò gbọ rí, ìgbà àkọ́kọ́ tí mo máa gbọ́ ẹ̀rọ ìdàkẹ́jẹ́ re.

Mo mọ̀ pé láwọn ibi iṣẹ́ mi, wọ́n kìí jẹ́ kí wọ́n lọ fọ́nù. Kódà mo rí ọ̀nà tó tọ̀ pé tí wọ́n bá ṣe tí ń bọ̀ lé sí ibi iṣẹ́ wọn, ní wọ́n máa gbé ẹrọ baníṣọ̀rọ̀ wọn lọ́wọ́ wọn títí dé ìgbà tí wọ́n bá tó ń lọlé. Ọ̀kan tuntun lè lọ lọ mú. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ tèmi, wọ́n kìí ṣe rú ẹ. Kódà fóònù méjì ni mò ń lò. Méjèèjì lọ sí máa wà lẹ́gbẹ̀ẹ́ mi níbi iṣẹ́. Rárá kò sí ẹni tó ń gba ẹ̀rọ baníṣọ̀rọ̀ lọ́wọ́ mi àbí kò sí ẹni tó máa sọ fún mi pé kí n má ló lásìkò tó bá wù mí. Ohun tó ṣe pàtàkì jùlọ ni pé iṣẹ́ tí wọ́n gbé fún mi, kí n rí dájú pé mò ń mọṣẹ́ kí fóònù má dìmi lọ́wọ́. Fóònù kì í ṣe ohun tí wọ́n lè gbà lọ́wọ́ lérò ọkàn tèmi. Mi ò lérò pé fóònù jẹ́ ohun tó yẹ kí wọ́n máa gbà lọ́wọ́ èèyàn nítorí pé èèyàn lè ní ìpè pàjáwìrì, kó lọ máa jẹ àrògún pàjáwìrì rẹ̀. Ṣùgbọ́n a lè sọ èèyàn lè ní ìpè pàtàkì kan àbí ìpè pàjáwìrì kan. Tí wọ́n bá ti wá gba fóònù lọ́wọ́ èèyàn, èèyàn ní ìmù nígbà tí irú ìpè bá máa wọlé. Nítorí náà, mò ń fẹ́ràn pé kí fóònù má wà lẹ́gbẹ̀ẹ́ mi. Bo ṣiṣẹ́ máa wà ní ẹni gbogbo bá.

Ah Wi-Fi mi yára, ṣùgbọ́n eléyi ta máa ń lò níbi iṣẹ́ wa. Nítorí kí a máa, mi mọ̀ bóyá nítorí ká má bá má lòjú ni àbí ká má bá má fiṣẹ́ lẹ̀ má ṣe nǹkan mi. Kò kín yára lórí fóònù wa, ó sì la àwọn nǹkan ta lè lò fún gan lórí fóònù ní àsìkò ta bà ń ṣiṣẹ́. Ó máa ń tóbi ago márùn-ún kí eyàn tó lè lò fún gbogbo àwọn nǹkan mìíràn.

Mi ò fi bẹ́ẹ̀ mọ àwọn arádúgbò mi dáadáa o. Nítorí mo ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yìí ni. Nítorí ìdí èyí tí mo bá ń kọjá ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an ò rí mi rí. Mo rántí ní ìrọ̀lẹ́ ọjọ́ kan tí mo lọ ra ǹkan ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé. Tí mo ṣe dé bẹ́ẹ̀, wọ́n wá ní kó mo lọ mú ǹkan wá nílé kó lọ mú àgbo wá tí wọ́n á fi gbé sùtá lọ́ra. Bí mo ṣe ń fẹ́, bó ṣe kúrò lọ bẹ́ẹ̀re lọ́, mi pé ṣíbí tò ti fẹ́ lọ mú àpò náà ó jìnà. Mo bá a nọ́wọ́ sí pé ẹ̀bẹ̀ ń bẹ́ nílé wa. Ó bá ní, "àáà, se ádúgbò yìí ni mò ń gbé ni." Mo ní bẹ́ẹ̀ ni. Òun ló wọn rí mi rí l'ádúgbò yìí, mo ní èmi náà ò rí ẹ mi tí rí wọn rí. Ṣùgbọ́n èmi àti wọn igbà tà kì í ṣọ lọ́ro. Ó ní ṣé mo ṣẹ̀ṣẹ̀ kó dé ni? Mo ní rárá, bó ti tó bi oṣù márùn-ún sí mẹ́jọ tí mo ti kó dé àdúgbò yìí. Òun bá pàtẹ mi àti wọn jọ lọ, mi ń bọ́ta nínú ilé. Kódà lásìkò Kérésìmesì tí a lọ síbi iṣẹ́ ní bí ọ̀sẹ̀ méjì, mi ò torí ẹ́ bọ́ta nínú ilé. Kò sí bí òru ṣe lè mú tó nínú ilé. Inú ilé ni mo máa ń wà ní gbogbo igbà. Nítorí pé ní òkun rùn pé ka lọ máa bá àwọn arádúgbò ṣe wọdọwọdọ. Nítorí mi ò fẹ́ àárín fín ládúgbò. Òpò tẹ̀ mí ojú pé mò ń kí wọn lọ. Ni ìwọ̀n pín yẹn, àwọn ìwọ̀n bá tó mọ̀ mi. Kódà ìyá onídìrí tí mo máa ń fọmọ mi sọ́dọ̀ wọn gan-an. Ó jẹ́ gbogbo ìgbà ni mo máa ń lọ kí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà má kànna òun kí wọn pé wọn lọ́kan ni. Nítorí mò lérò pé kò ṣe pé bóyá mo wá ọ̀rẹ́ kò lè sùn ládúgbò. Lóòótọ́ èèyàn dáadáa ni obìnrin náà jẹ́ sí mi. Iná ṣe ń ṣe òun, bàtà gbara mi ká fún un. Ṣùgbọ́n mi ò wà, arádúgbò mi ò mọ̀ mí lọ títí. Èmi náà o sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Kódà àwọn tá tí jó ń gbé lé, tí mo bá rí wọn nínú láàárín ilé àbí iwájú ilé nìkan ni mo máa mọ̀ pé àwọn ará ilé mi ni wọ́n. Mo bá pàdé wọn níta, mi ò lè dá wọn mọ̀ rárá. Torí bí i kí wọlú wọ. Gbogbo tẹ̀ mí ojú pé tí mo bá pàdé wọn, bóyá mo lọ sáṣọ lẹ́kun lé. Kì ǹkan kí wọn pé Ọkọ̀ ojú oko ń bẹ́ ò, ọkọ̀ oṣé ń bẹ́ ò, ọ̀kà sàn ń bẹ́ ò, ọkọ̀ ojúbọ́ ẹ̀ lọ. Èmi ò kí ń bá àwọn ará ilé ṣe wọléwọ̀de. Kò ṣe ń tó, kò ṣe ń tó wunmi mi rárá.